Ṣé o máa ń mú Ògùn lójoojúmọ́? Rárá o, mi ò kí ń mú Ògùn lójoojúmọ́. Mi ò kí ń ní ǹkan tó ń ṣe mí, mi ò ṣàárẹ̀, mi ò wà ní ibi hospital, mi ò kí ń rí dókítà. Àwọn tó ń ṣàárẹ̀ tó wà nínú hospital, àwọn lọ́ máa ń mú Ògùn lójoojúmọ́ àti àwọn tí ara wọn ò yá tí wọ́n ṣàìsàn, àwọn lọ́ máa ń mú Ògùn lójoojúmọ́. Fún èmi, èmi ò kí ń mú Ògùn lójoojúmọ́ ẹjọ́ wípé kò sí ǹkan tó ṣe mí, ara mi ò ṣàárẹ̀, mi ò wà ní hospital mọ́ èmi ò ṣàìsàn. Fún ìdí èyí mi ò kí ń máa ń mú Ògùn lójoojúmọ́. Àwọn tó máa ń ṣàárẹ̀, àwọn tí ara wọn ò yá, tí ǹkan tàbí òmíràn ń ṣe wọ́n, àwọn nìkan lọ máa ń mú Ògùn lójoojúmọ́. Mi ò kí ń mú Ògùn, mi ò ní Ògùn tí mo máa ń mú lójoojúmọ́

Nígbà wo ni o máa ń fa? Nǹkan tí mo ń kà níìsín kò ní ìtumọ̀ tó yé mi. Nígbà wo ni o máa ń fa kíni? Kí ni yẹ́, kí ni ohun náà tí a máa ń fa? Ṣé pé ta máa ń fa sìgá tàbí ta máa ń fa nǹkan mìíràn? Nǹkan tẹ́ẹ́ kọ́ kò yé mi, kò yé mi dáadáa. Nígbà wo ni o máa ń fa? Tí ó bá jẹ́ pé ẹ ń sọ̀rọ̀ nípa kínyàn máa bá èèyàn fa tàbí kínyàn máa bá àwọn èèyàn jiyàn, mi ò kí máa bá èèyàn fa kankan rárá, mi ò kí máa bá èèyàn jiyàn. Mi ò like láti máa fa nǹkan, mi ò like, mi ò fẹ́ràn láti máa fa nǹkan, mi ò fẹ́ràn láti máa báyàn jiyàn. Fún ìdí èyí mi ò kí máa bá èèyàn fa nǹkan kan, mi ò fẹ́ràn kí n máa bá èèyàn fa nǹkan kan kí n máa bá èèyàn jiyàn. Tí èèyàn bá ń bá èèyàn jiyàn, ó máa ń fún ìyàn ní orí fífọ́. Mi ò fẹ́ kí orí máa ń fọ́ mi, mi ò fẹ́ kí nǹkan máa dààmú mi lára. Nítorí fún ìdí èyí ni pé mi ò, mi ò, mi ò fẹ́ràn láti máa fa nǹkan, mi ò fẹ́ràn láti máa ní nǹkan tó máa ń fàyàn, mi ò fẹ́.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Rárá o, mi ò kí ń jẹ gọ́ọ̀mù. Mi ò tìí rí àwọn èèyàn tó máa ń jẹ gọ́ọ̀mù. Bóyá wọ́n wà àbí wọn ò wà, mi ò mọ̀, mi ò fi bẹ́ẹ̀ mọ̀. Nítorí pé mi ò tìí bá ẹnikẹ́ni pàdé tó máa ń jẹ gọ́ọ̀mù. Fún èmi, mi ò kí ń jẹ gọ́ọ̀mù, mi ò tìí jẹ rí. Mi ò dẹ̀ le jẹ́. Nítorí pé gọ́ọ̀mù kò ì ṣe nǹkan tí èèyàn máa ń jẹ. Mi ò mọ̀ bẹ́ yá gọ́ọ̀mù bóyá ó ní ìtumọ̀ mìíràn. Ṣùgbọ́n gọ́ọ̀mù tó máa ń tó wá sí mi lọ́kàn nígbà tí mo ka ìbéèrè yìí, mi ò kí ń jẹ irú àwọn gọ́ọ̀mù yẹn. Mi ò kí máa ń jẹ ẹ́. Rárára, kò kín ṣe nǹkan tí èèyàn máa ń jẹ. Kì í ṣe nǹkan jíjẹ láti máa jẹ gọ́ọ̀mù. Kò kín ṣe nǹkan jíjẹ rárá. Kò kín ṣe nǹkan jíjẹ kí èèyàn máa jẹ gọ́ọ̀mù. Kò kín ṣe nǹkan jíjẹ. Kò dáa fún èèyàn láti máa jẹ gọ́ọ̀mù. Kò dáa rárá.

Ṣé o máa ń dí ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ìbéèrè tí ẹ bèèrè níìsín, ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa. Kò, ìtumọ̀ yẹn kò yé mi, kò yé mi dáadáa. Mi ò mọ nǹkan pàtó tí màá fi dáhùn. Bóyá yẹn ń sọ wípé tí èèyàn bá dí ọjà àbọ̀ tàbí bí èèyàn máa ń dí ọjà nígbà tí ó bá wà nínú ọkọ̀. Kò fi bẹ́ẹ̀ yé mi. Mo ti ka à ká ká, ìbéèrè yẹn kò yé mi púpọ̀. Ṣùgbọ́n mi ò kí ń dí ọjà tí màá fẹ́ wọ̀n nínú ọkọ̀. Mi ò kí máa ń dí ọjà, mi ò fẹ́ràn láti máa mú àwọn nǹkan dání. Tí n bá ń lẹ́rù, màá ń fún àwọn kọ̀ kọ́, kọ́, kọ́ bá mi gbé. Tí mo bá ń lẹ́rù, màá ń lọ fún mi lára, màá ń lọ fún ara mi. Mi ò fẹ́ràn láti máa dí ẹrù, mi ò fẹ́ àwọn ẹrù púpọ̀. Mi ò fẹ́ kí màá dí ọjà, mi kò kí, mi ò kí máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n fún èmi, mi ò kí máa ń dí ọjà, mi ò kí máa ń ṣe kí màá kó ẹrù kí màá mú ẹrù dání tí mo bá fẹ́ wọ nínú ọkọ̀.

Ṣé ó máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitiwẹẹ̀rì rẹ? Ìbéèrè yìí náà kò ti mi kò fi bẹ́ẹ̀ yé mi náà, torí pé mi ò mọ ìbéèrè pàtó tẹ́ ń bí mi. Mi ò mọ bó bí mo ṣe máa dáhùn torí pé kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa. Bóyá ẹ̀ ń sọ pé bóyá mò ń ṣe ìmọ́jútó sọfitiwẹẹ̀rì mi, tàbí mò ń ṣe ǹkan mi fún ẹ̀mí. Àwọn sọfitiwẹẹ̀rì tí mo ní, mo máa ń ṣètò, màá ní bó bí mo ṣe máa ń mú wọn pamọ́. Mi ò kí ń jẹ́ kí àwọn ǹkan kó ṣe wọ́n, mo máa ń fi wọn pamọ́ dáadáa. Mo tún máa ń ṣe àwọn ǹkan tí àwọn ènìyàn bá máa ń pè ní update kí máa lo àwọn tó wà most recent. Àwọn sọfitiwẹẹ̀rì, àwọn ǹkan mí tí wọ́n ti ṣe tó ti darapọ̀ mọ́ sọfitiwẹẹ̀rì yẹn. Irú àwọn yẹn ni mo fẹ́ràn láti máa lò. Mi ò kí máa ń fẹ́ kí máa lo àwọn tó ti ṣá, tó ti pẹ́, tí kò, kò wà, kò, tí kò ní àwọn ǹkan tí wọ́n ti ṣe, àwọn ǹkan míǹ, àwọn ǹkan míǹ tuntun tí wọ́n ti ṣe. Mi ò fẹ́ràn láti máa lò àwọn sọfitiwẹẹ̀rì yẹn.

Ṣé o wọ aṣọ àkáyòrí ní ibi iṣẹ́? Mi ò mọ nnkan tó máa ń pè ní àkáyòrí. Mi ò fi bẹ́ẹ̀ mọ dáadáa. Mi ò fi bẹ́ẹ̀ mọ nnkan tó máa ń pè ní àkáyòrí. Ṣùgbọ́n ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, a ní àwọn aṣọ ta a máa ń wọ. A ní aṣọ fún àwọn òṣìṣẹ́. Gbogbo òṣìṣẹ́ tó máa ń ṣiṣẹ́ pẹ̀lú wa wón ní aṣọ tó máa ń wọ̀ ní ibi iṣẹ́. Aṣọ yẹn la fi máa ń dá wọn mọ̀ tí ó bá ti dé ibi iṣẹ́. A kì í fẹ́ràn kí àwọn èèyàn máa wọ aṣọ tí wọ́n tó máa ń wọ̀ nílé láti fi ṣiṣẹ́. Tí a bá ti dé iṣẹ́, wọ́n máa ń tura, wọ́n máa ń wọ aṣọ miì kí ọ tó bẹ̀rẹ̀ sí i ṣíṣe. Kan tó bẹ̀rẹ̀ tí ń ṣiṣẹ́, wọ́n máa ń wọ aṣọ miì. A ti wọ̀n àwọn iṣẹ́ wọ́n ti ṣètò fún ìyẹn pé gbogbo ẹni tó máa ṣiṣẹ́ ó gbọ́dọ̀ wọ aṣọ ìdánimọ̀. Wọ́n gbọ́dọ̀ mọ aṣọ tí ilé iṣẹ́ ti ṣètò fún àwọn òṣìṣẹ́ láti máa wọ kí ọdún bẹ̀rẹ̀ sí i ṣíṣe. Wọ́n ti, wọ́n ti ṣe, àwọn aṣọ yẹn wọ́n wà. Gbogbo òṣìṣẹ́ ni wọ́n ní ti wọn.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Mo ti ka ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀ yé mi ná. Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn tàbí nígbà tí o bá ń sùn? Mi ò mọ èyí tí ẹ fẹ́ kí n dáhùn, nítorí ọ̀rọ̀ tó wà nbibayi kò, kò, kò wọlé dáadáa, kò fi bẹ́ẹ̀ wọlé dáadáa. Mo ti ń kà á, mi ò mọ nǹkan pàtó tó yẹ kí ó yẹ kí n dáhùn. Bóyá sìn lọ fẹ́ sọ tàbí sùn lọ fẹ́ sọ. Mi ò kí ń máa ń ṣe nǹkan kan. Mi ò kí ń máa ń ṣe nǹkan kan tí nígbà tí mo fẹ́ sùn, kò sí nǹkan kan láti ṣe. Tí m bá ti fẹ́ sùn, mà á gún orí bẹ́ẹ̀dì mi, mà á kán sùn. Mi ò kí ń máa ń ṣe nǹkan kan, kò sí nǹkan kan fún èmi láti máa ṣe tó yàtọ̀ sí kí eyan máa sùn. Tí wọ́n bá ń sọ wípé sìn, tí mo máa ń jẹ, tí mo máa ń sìn nǹkan bíi kí mo máa ń lọ sí ìjọ ọdátijọ ṣe ìsinmi, mi ò wá mọ̀ irú nǹkan pàtó tí ó yẹ kí n dáhùn, ṣùgbọ́n fún èmi nígbà tí mo ka ìbéèrè yìí, nǹkan tó wá sí mi lọ́kàn ni pé kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sùn? Mi ò kí ń máa ń ṣe nǹkan kan nígbà tí mo fẹ́ sùn. Tí m bá, tí m bá fẹ́ sùn, mo kàn máa sùn ni, kò sí nǹkan kan tó wà kí n máa ṣe tó yàtọ̀ sí pé kí n máa sùn.

Ìgbónájẹjẹ ìrú wo ni o fẹ́ràn nínú yàrá ẹ? Mo ti ka ìbéèrè yìí mọ̀, mi ò fi bẹ́ẹ̀ mọ nǹkan tí ìbéèrè yẹn ń sọ, torí pé mo ti wòó dáadáa kò fi bẹ́ẹ̀ yé mi. Ǹǹkan pàtóko tí ó yẹ kí n dáhùn, torí pé mi ò tí ì gbọ́ ọ̀rọ̀ ìgbónájẹjẹ rí, mi ò gbọ́, mo gbọ́ mi ò gbọ́ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Fún ìgbà àkọ́kọ́ ni mo máa ń, tí mo máa ń gbọ́ ọ̀rọ̀ yẹn nìyí. Ṣùgbọ́n nígbà tí mo ka ìrú ìbéèrè yẹn tó kù, ìgbónájẹjẹ ìrú wo ni o fẹ́ràn nínú yàrá ẹ? Nínú yàrá mi, kò, mi ò kí ń like ǹkan láti wà láì nẹ́tò ní ìyàrá. Mo máa ń ṣe gbogbo ètò fún ǹkan tó wà nínú yàrá mi, mi ò kí ń fẹ́ kí àwọn ǹkan kan máa wà bó ṣe wọ́n wọn ní ìyàrá mi. Kìkì ṣe gbogbo ènìyàn ni mo máa ń gbà láàyè láti wọ̀ nínú ìyàrá mi, torí pé mi ò fẹ́ kí àwọn èèyàn kan kọ́ wọlé sí ìyàrá mi. Mi ò fẹ́ràn kí èèyàn kan máa tètè kọ máa wọlé bó ṣe wọ́n wọn ní ìyàrá mi. Ìyàrá mi ó jẹ́ ibi tí mo ti máa ń ṣe gbogbo ǹkan tó pọ̀. Mi ò fẹ́ kí èèyàn kan máa wà lọ́pọ̀lọpọ̀, kan máa wà síbẹ̀, kan máa ṣe gbogbo ǹkan tó wù wọ́n. Mi ò kí máa ń fẹ́ràn kí ǹkan máa wà bẹ́ẹ̀.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Rárá o, mi ò kí ń máa ń wọ ohun ọ̀ṣọ́. Mi ò mọ̀ bó ṣe máa ń wọ, mi ò tíì wọ tẹ́lẹ̀. Bóyá àwọn nǹkan ọ̀dà wo máa ń wọ, báyá wo máa ń lò, mi ò mọ̀. Mi ò tíì rí ẹni tó máa ń wọ, mi ò tí ì pàdé àwọn tó máa ń wọ ohun aṣọ ọ ohun ọwọ ohun ọ̀ṣọ́. Mi ò tíì rí wọn, mi ò tí ì bá wọn pàdé. Fún èmi o, mi ò kí ń máa ń wọ ohun ọ̀ṣọ́, mi ò kí ń máa ń wọ, mi ò fẹ́ràn láti máa wọ, mi ò wọ̀ rí, mi ò nílò bóyá màá wọ. Nítorí pé nígbà tí mo ń dàgbà títí tí mo wá dí ìgbà tí mo wọ bá dé níìsín, mi ò fẹ́ràn àwọn nǹkan ọ̀ṣọ́, mi ò tí ì bá wọn ṣiṣẹ́, mi ò tí ì lò wọ́n fún nǹkan kan, mi ò tí ì ní nǹkan láti ṣe pẹ̀lú wọn. Fún ìdí èyí, mi ò kí ń máa ń wọ ohun ọ̀ṣọ́, mi ò fẹ́ràn láti máa ṣe àwọn irú nǹkan yìí.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Ní ilé mi, mo ní àwọn ìgbọ̀nsẹ̀ oríṣìíríṣìí. Àwọn ìgbọ̀nsẹ̀ yẹn wọ́n wà fún àwọn èèyàn tó yàtọ̀. Mo ní ìgbọ̀nsẹ̀ tèmi tí mò ń lò, mo ní ìgbọ̀nsẹ̀ tí àwọn àlejò máa ń lò, mo ní ìgbọ̀nsẹ̀ tí àwọn òṣìṣẹ́ nínú ilé mi lọ́ máa ń lò, mo tún wá ní ìgbọ̀nsẹ̀ fún àwọn ẹ̀rọ mìíràn. Kì í ṣe ìgbọ̀nsẹ̀ kan ni gbogbo èèyàn máa ń lò. Ìgbọ̀gbọ̀ ìgbọ̀nsẹ̀ tó bá wà ó ní àwọn tó máa ń lò o. Kì í ṣe gbogbo ìgbọ̀nsẹ̀ tó wà ló wà fún gbogbo ènìyàn. Àwọn ìgbọ̀nsẹ̀ kan wọ́n wà fún àwọn ǹkan. Bí ẹ báyìí ni mo ti ṣètò àwọn ìgbọ̀nsẹ̀ tó wà nínú ilé mi. Ìgbọ̀nsẹ̀ fún àwọn ǹkan, ìgbọ̀nsẹ̀ mìíràn fún àwọn ẹlòmíràn, kì í ṣe gbogbo èèyàn ló máa ń lo ǹkan náà. Ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ó yàtọ̀ sí ti ẹlòmíràn máa ń lò.